À bẹ ẹ̀ ni mo fẹ́ràn láti máa lo ìdáàbòbò òórùn sí ara mi, ìyẹn tí a ń pè ní perfume, torí pé ó ní ìtàn pàtàkì nínú ìgbé ayé ojoojúmọ́ ọmọ ènìyàn. Tí ènìyàn bá lo perfume kì í ṣe fún àṣà tàbí ìṣe kúṣe, ṣùgbọ́n ó tún jẹ́ apá kan tó mú ìwà àti ìtẹ́ lọ́rùn èèyàn láti dára sí wọn. Tí ènìyàn bá lo ìdáàbòbò òórùn ní gbogbo ìgbà, tí mo bá ti ì lò ó sí ara mi, mo máa ń ní ìmọ̀lára, ara mi máa ń mọ́ tónítóní, mo sì máa ń ní ìgboyà láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí láti lọ sí ibi iṣẹ́, tàbí láti lọ sí ibi iṣẹ́. Perfume tún jẹ́ kó rọrùn fún ènìyàn láti rán ti ẹnì nítorí tí àwọn ènìyàn bá ti mọ̀ ọ́ pẹ̀lú àwọn òórùn tó dára, kó dà tó, tó, tó dé ibi tán, wọn tó máa sì ń gbọ́ òórùn náà, wọ́n ti máa sọ pé, "À, lágbájá ni ń bọ̀" Nígbà mí bí ènìyàn bá sì ń kọjá, òórùn dídùn tí ń dáàbòbò òórùn burúkú lára ẹni tó bá tu lára ẹni lè jẹ́ kó ṣe kókó. Tí àwọn mi ṣi le sọ pé ẹni yìí máa ń dùn gan, èyí lè ran ẹni lọ́wọ́ láti dá àjọṣepọ̀ rere, pàápàá jùlọ ní ibi iṣẹ́ níbi ìpàdé tàbí níbi ayẹyẹ. Èmi sì tún máa ń lo ìdáàbò òórùn sí ara. Mo máa ń yan nítorí pé ó ní oríṣiríṣi. Kò sí gbogbo perfume tí mo bá rí ni mo máa ń lò. Mo máa ń yan èyí tí mo máa ń lò nítorí náà mo máa ń wo irú òórùn tó bá ara mi mu bóyá ó rọrùn tí kò sì lágbára jù tí kò sì ba jẹ́ fún àwọn tó rí mi ká nítorí àwọn òórùn mìíràn wà ìwọ tó bá fi sára ó lè dá a ní ara rẹ ṣùgbọ́n àwọn tó bá yí ọ ká tí wọ́n bá gbọ́ òórùn rẹ, won máa má bo múni. Èyí yìí ṣe pàtàkì torí pé àwọn ènìyàn kan kò fẹ́ òórùn tí ó lágbára gidi jẹ. Nítorí náà tí mo bá fẹ́ ra ìdáàbòbò òórùn, mo máa ń fẹ́ èyí tó rọrùn tó sì jẹ́ kó dùn láì jẹ́ kó tí kò sì ní kó ìríra bá ẹlòmíràn. Lílo ìdáàbòbò òórùn jẹ́ apá kan nínú ìtọ́jú ara ẹni. Gẹ́gẹ́ bí a ṣe ń wẹ̀, a sì ń wọ aṣọ tó mọ́, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí á máa lo perfume fún ìmọ́tótó àti ìtọ́jú ara. Ó jẹ́ kó dàbí ẹni pé mo ti pèsè dáadáa fún ọjọ́ tuntun tàbí fún iṣẹ́ kan pàtàkì. Tí ènìyàn torí ènìyàn sì máa ń lo ìdáàbòbò òórùn kí ìmọ̀lára rẹ̀ ó lè tún kórè dẹ́ṣì. Ó sì máa ń fún ẹ ní ìgboyà nítorí pé o máa wí pé gbogbo ibi kí ibi tí o bá wọ òórùn tó dáa lẹ́mọ́ jáde lára rẹ. Ó sì máa ń jẹ́ kí ọ́ rọrùn fún ẹ láti bá àwọn ènìyàn ṣiṣẹ́ àti láti ṣe àjọṣepọ̀ pẹ̀lú wọn. Ìdáàbòbò òórùn kì í ṣe ohun kékeré, ó jẹ́ ohun tó lè ṣe àyípadà nínú bí ènìyàn ṣe ń rí ara rẹ̀ àbí bí àwọn ènìyàn ṣe ń ríi. Ìdáàbòbò òórùn ò dè pé oríṣiríṣi, kó dà ẹni tí kò bá ní owó púpọ̀ ó lè ra ìdáàbòbò òórùn tí owó rẹ̀ kò gara. Ẹni tí owó rẹ̀ bá sì gara, òórùn náà yóò rí èyí tí ó wà fún un. Nítorí náà ó dára kí ènìyàn máa lo ìdáàbòbò òórùn nítorí ó máa ń jẹ́ kí ara ẹni kó mọ rùn dáadáa ara rẹ, ó sì tún máa wà ní ìmọ́tótó gbogbo ibi kí ibi tí o bá lọ. Àwọn ènìyàn tí wọ́n bá gbọ òórùn ara rẹ inú wọn ó máa dùn, wọ́n máa fẹ́ jòkó tì ọ́ ṣùgbọ́n tí òórùn ara rẹ ò bá dáa, oníkálukú a máa jìnà sí ọ.

Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin láti gbọ́ orin, ó jẹ́ ìrírí tó dùn gan tí mi ò sì ní gbàgbé láìpé rárá. Kò pẹ júm lọ́jọ́ díẹ̀ sẹ́yìn, nígbà tí ọ̀rẹ́ mi kan pè mí sí ayẹyẹ kan tí wọ́n ṣètò ní ìlú wa. Ayẹyẹ yén kì í ṣe ayẹyẹ kékeré ò, ó kún fún orin ayọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ni ọjọ́ yẹn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, mo múra dáadáa torí pé mo mọ̀ pé orin máa jẹ́ apá pàtàkì níbi ayẹyẹ náà. Nígbà tí mo dé ibẹ̀, mo rí pé àwọn akọrin púpọ̀ wà níbẹ̀, díẹ̀ jẹ́ akọrin tuntun, díẹ̀ sì jẹ́ ẹni tí orúkọ wọn ti gbajúgbajà. Orin tí wọ́n kọ jẹ́ àdálù orin ìbílẹ̀, orin ìgbàlódé àti orin ìgbàlódé tó mú kí gbogbo ènìyàn dúró dáradára wọ́n sì jó pẹ̀lú ayọ̀. Ohun tó tó dùn jùlọ fún mi ni pé mo rí pé orin ní agbára láti so àwọn ènìyàn pọ̀ torí bá ṣe ń gbọ́ orin yẹn, a ń kọ orin pọ̀, a ń lu ọwọ́ à si n rẹ́rìn-ín àwọn ènìyàn tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀ tàbí ọ̀rẹ́ fún mi fún ìgbà yẹn torí orin ló jẹ́ kó rọrùn fún wa láti bá ara wa sọ̀rọ̀. Ayẹyẹ orin náà tún máa jẹ́ àkókò ìsinmi fún mi lẹ́yìn iṣẹ́ àti ìrọ̀ra ọkọ́ọ̀ ojojúmọ́. Gbọ́ orin láyé, rí àwọn akọrin lórí pẹpẹ àti rí bí wọ́n ṣe ń fi ẹ̀mí wọn sínú orin jẹ́ ohun tó mú inú mi balẹ̀ ó sì mú inú mi dùn gan. Ó jọ pé gbogbo ìṣòro tí mo rí ṣáájú ọjọ́ yẹn ó dikù nígbà tí mo dé ibi ayẹyẹ náà. Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ayẹyẹ orin jẹ́ ìrírí tó kún fún ayọ̀, tẹ́lọ̀rùn àti ìmọ̀lára ẹni, ó sì tún mú mi rántí pé orin kì í ṣe ìdárayá nìkan ṣùgbọ́n ó jẹ́ ǹkan tó máa ń so àwọn ènìyàn papọ̀ tó sì máa ń mú kí ayẹyẹ dùn díẹ̀. Mo sì ní ìlérí pé mo tún lè lọ sí ayẹyẹ orin mìíràn ní ọjọ́ iwájú. Ṣùgbọ́n níbi ayẹyẹ orin tí mo lọ wò, ìlú wa ń bẹ, wọ́n jó àpàlà, oríṣìíríṣìí àwọn orin, ọgbẹ́, wọ́n ń plẹ́ hip hop, wọ́n ń plẹ́ orin, orin tó dáńgájiá, àwọn ọ̀pọ̀lọpọ̀ orin tí ènìyàn o gbọ́ rí, àwọn orin ayé ìjọ̀hún, wọ́n ń plẹ́ gbogboẹ. Nítorí náà, òwe gbádùn ara mi nígbà tí à ń rí i. Àkókò yìí ó ti tó bí oṣù mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n mi ò lè gbàgbé irú rẹ̀ ní kíákíá.

Hmm ọ̀, wọ́n máa di bẹ́ẹ̀ nítorí bígbà tí iṣẹ́ bá pọ̀ tàbí wàhálà iṣẹ́ bá bẹ̀rẹ̀ ṣe lórí ọkàn, ó ṣe pàtàkì kí ènìyàn mọ bí a ṣe lè pàrọ̀ ọkàn kí ìrora àti ìbànújẹ́ má bà á jẹ́ ju. Ọ̀nà àkọ́kọ́ ni ṣíṣe àtúnjẹ iṣẹ́ kí o kọ́ gbogbo iṣẹ́ tí ó ní sílẹ̀. Èèyàn ó kọ́ gbogbo ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan, wọ́n a dẹ̀ pín sí èyí tó ṣe pàtàkì àti èyí tí ó lè dúró. Èyí náà máa mú kó rọrùn láti mọ ibi tí ènìyàn yóò ti bẹ̀rẹ̀ àti ibi tí ènìyàn ó parí í ṣi. Kò sì dí ìbànújẹ́ kù. Gbéṣẹ́ mí ní ìṣètò àkókò dáadáa. Ẹ̀mí a máa ṣe ìgbìyànjú láti ṣe ohun gbogbo lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n á pín àkókò fún ara rẹ̀ ní ìsinmi kékeré láàárín iṣẹ́ kí ó sì mọ àkókò tí ó yẹ kí ó dá iṣẹ́ dúró. Ìsinmi díẹ̀ lè tún ọkàn tí ara ẹni ṣe. Tí ènìyàn bá ní iṣẹ́ tó pọ̀ tí ènìyàn sì pín àkókò fún iṣẹ́ náà bóyá ó mú ìṣẹ́jú mẹ́ẹ̀dógún fún iṣẹ́ alákọ̀ọ́kọ́, ìṣẹ́jú mẹ́wàá fún iṣẹ́ elẹ́ẹ̀kejì àbí ìṣẹ́jú ọgbọ̀n fún iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Láàárín pínpín àwọn iṣẹ́ yìí, ènìyàn ó á fi àkókò díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀ láti tura, láti sinmi ká tó bẹ̀rẹ̀ ìpele kejì. Pẹ̀lú ìyẹn, ṣíṣọ̀rọ̀ nípa iṣẹ́ ó ṣe pàtàkì. Tí iṣẹ́ bá wá ju agbára ènìyàn lọ, ó bá olùdarí tàbí alábáṣiṣẹ́ rẹ̀, ènìyàn sì tún lè bá sọ̀rọ̀. Nígbà mìí pínpín iṣẹ́ tàbí kí ènìyàn rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni mímọ́ ó lè dín wàhálà iṣẹ́ yẹn náà kù kí ènìyàn sì má ṣe bẹ̀rù láti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́. Nítorí bí ilé ayé yí ṣe rí, gbogbo wa náà la ní, la nílò ìrànlọ́wọ́. Kò sì sí ẹni tó lè ṣe gbogbo nǹkan tán oníkan ò lè ṣe. Kíkan ara ẹni mọ́ ohun tó mú ayọ̀ wá lẹ́yìn iṣẹ́ tó ṣe pàtàkì lẹ́yìn ọjọ́ iṣẹ́ tó nìrà. Tí ènìyàn bá ti rò wá wò pé à, irú òní bá yìí ó rẹ̀ mí àbí iṣẹ́ òní ò nìrà, ènìyàn lè fi ìgbà díẹ̀ kí ẹ̀ ṣe nǹkan tó máa mú inú èèyàn dùn. Ìbá ì jẹ́ pé orin èyí máa gbọ́ ni o àbí fíìmù bóyá exercise, èlò míràn o lè jẹ oúnjẹ, èlò míràn o lè jẹ ìwé, ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́ tàbí ìsinmi pẹ̀lú kí ó máa wo tẹlifíṣàn. Gbogbo irú eléyi ó jẹ́ nǹkan tó lè ran ọkàn lọ́wọ́. Kúrò nínú wàhálà ibi iṣẹ́ tó sì tún lè bu ya fún ọjọ́ mìíràn. Nítorí náà, àdúrà àti ìfarakànra sí Ọlọ́run sì ni jẹ́ orísun ìtùnú. Tí iṣẹ́ bá pọ̀, èèyàn á fi gbogbo ìbànújẹ́ àti ìrora rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ó bá bẹ̀rẹ̀ ìtọ́sọ́nà àti agbára pẹ̀lú ìṣètò dáadáa. Wàá sinmi, wà á bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmí ẹ̀yàn á sì mọ ẹni ẹsin náà tọ́jú ara mi. Gbogbo yà mí ṣe tán o, mo fẹ́ mu nǹkan ẹlẹ́rìndòdò kí ara mi lè balẹ̀. Mo wí fún yín ní ọ̀nà láti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ mi bá pọ̀.

Dáadáa, mo ní àgbàlá òjò torí pé mo mọ̀ pé omi òjò jẹ́ ìbùkún, kò sì yẹ ká jẹ́ kó sàn lọ lófo. Láti ìgbà kan tó ti pẹ́, mo ti kọ́ ara mi pé ní àgbàlá òjò ó jẹ́ apá kan pàtàkì nínú ìṣètò ilé àti ìtọ́jú àyíká. Orí nígbà tí òjò bá rọ̀, mo máa ń rí i dájú pé omi náà wọ inú ibi tí mo ti pè ṣe láti máa gba omi òjò. Ibi tí mo fi ń gba omi òjò máa ń lè jẹ́ agbada ńlá. Ìgbà mìíràn mo máa ń lo táǹkì omi tàbí adágún kékeré kan tí a ṣe pàtàkì láti máa gba omi òjò jọ. Àwa sì máa ń darí omi náà láti orí àjà ilé wa sínú agbada tàbí táǹkì nípasẹ̀ páìpù. Taa bá fi ṣe ibi orí àjà yóò wá mọ́ ó dà fi eré sínú táǹkì wa. Mo tún ṣọ́ra pé ibi tí mo fi ń pa á máa jẹ́ ibi tó mọ́ kí ìgbà mí yewé, eérúkú tàbí ìdọ̀tí má bà á bàjẹ́ torí pé omi ó gbọdọ̀ ní ìmọ́tótó. Ìmọ́tótó rẹ̀ ó sì ṣe pàtàkì. Omi òjò tí mo máa ń pa mọ́ yìí máa ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà àti lọ́pọ̀ ìgbà. Mo máa ń lò ó láti fi fọ aṣọ, mo máa ń fi fọ ilẹ̀, mo máa ń fi fọ àgbàlá, a tún fi ń mú ńmu, a tún máa ń mú ọgbà tàbí èjì omi. Nígbà mì tí omi páìpù tàbí omi kànga bá tán, omi òjò náà ni mo máa ń lo ìrànlọ́wọ́ rẹ̀ púpọ̀. Ilé yìí má ń dín ìnáwó mi kù, ó sì ń jẹ́ kó tún rọrùn fún mi láti ní omi nílé. Ní gbogbo ilé yẹn, ni kó yọpọ̀ omi òjò kó ìpà ìrìn fún àyíká mi nítorí pé a máa ń tún fi omi òjò pamọ́. A ń dín ìṣàn omi tó lè fa ikùn omi kù, ó tún ń kọ́ wa ní ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìtọ́jú ohun tó ṣe wí pé ayé ló fún wa. Èmi sì rí pé kí kó omi òjò pamọ́ kì í ṣe ohun kékeré, ó sì jẹ́ àṣà tó dá lá wújò nínú gbogbo ilé nítorí tó bá ti wá di ìgbà tí kò sí omi, pé alátàrí pé kò sí iná àbí kànga, èrò pọ̀ ń bẹ́ẹ̀. Omi òjò tí mo fi pamọ́ sí inú ìṣàwọ́ à mi, òun ni mo máa ń sábà lo. Gẹ́lẹ́ tó jọ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí, ìṣàwọ́ ta gbé sí inú abẹ́ páànù ilé wa pẹ̀lú páìpù, ibẹ̀ ni òjò máa ń gbà wọ̀ sí inú táǹkì náà. Ìgbà mìíràn tí àwọn aládùúgbò mi mọ̀ tí wọn ò bá lómi nílé, wọn máa wà ń tọrọ omi lọ́dọ̀ mi, èmi á sì bù wọ́n ní omi òjò. Tí ènìyàn bá ṣẹ̀ṣẹ̀ pọn omi òjò sínú àgbàlá òjò rẹ̀, ènìyàn lè mú un torí omi tó mọ́ ni, tí ìdọ̀tí kankan kò sí tí í kan rara. Èmi a máa gba omi òjò dáradára torí ó máa ń fún mi láàlá fià á sì máa dùn lẹ́nu yàtọ̀ sí omi inú táàpù àbí omi kànga. Bí ènìyàn bá sì fi omi òjò wẹ̀ ara, a máa tú ní ilé ènìyàn sì máa dùn àti pé nínú àkókò òjò gbogbo wa, afẹ́fẹ́ á tutù níní níní. Mo fẹ́ràn láti máa lo omi òjò dáadáa nítorí náà èmi ní àgbàlá òjò ti tèmi.

Èmi máa ń rí i wípé mo sùn dáadáa. Nítorí ṣíṣùn dáadáa ó dàá, ó jẹ́ ǹkan tó dà nínú ìgbé ayé ọmọ ènìyàn. Nítorí rẹ̀ mo máa ń gbìyànjú láti sùn lákòókò tó dà tí kò ní pọ̀jù torí pé mo mọ̀ pé ara àti ọkàn nílò ìṣùn láti lè ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ mii Yorùbá sì máa ń sọ wípé "àtètè sùn, àtètè jí, early to bed, early to rise". Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń sùn láàrin ago mẹ́wàá àbọ̀ nítorí mo mọ̀ wípé àkókò yìí dára fún mi torí pé ó fún mi láyè láti tètè jí ní àárọ̀. Ó ṣe wípé ọjọ́ mi pẹ̀lú apá ara. Ìgbà tó míràn tí mo bá sùn ní àsìkò tó ti pẹ́, mo máa ń rí pé ara mi kò ní yá kíákíá ọkàn mi sì le rẹ̀ ẹ́ ní ọ̀sán ọjọ́ kejì. Ṣáájú àkókò tí mo máa ń sùn, mo máa ń ya ara mi sílẹ̀ kúrò ní fóònù tàbí tẹlifíṣàn wíwò torí pé ìmọ́lẹ̀ wọn lè jẹ́ kó sùn wá láti sùn. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe fẹ́ sùn, mo máa pa iná inú ibùsùn mi torí ìmọ́lẹ̀ iná náà kò ní jẹ́ kí orun náà kó wá ní rọrùn. Nígbà mí ṣeré, mo máa ń gbọ́n orin tó rọrùn mo sì máa ka ìwé díẹ̀ lẹ́yìn tí mo bá ṣe àdúrà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ láti tu ọkàn mi kí n lè rí orun ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ sùn, kí ìrònú ọjọ́ yẹn, ọkàn mi kó sì lè balẹ̀. Mo tún mọ̀ pé orun ṣíṣùn kì í ṣe fún ìsinmi nìkan, ó mọ tún fún ìlera. Nígbà tí èmi bá ti sùn dáadáa, ara mi à tún máa le dáadáa, ọkàn náà a sì tún ṣiṣẹ́ dáadáa. Torí ìmọ́lẹ̀ iná náà kò ní jẹ́ kí orun náà kó wá ní rọrùn. Nígbà mí ṣiré, mo máa ń gbọ́n orin tó rọrùn mo sì máa ka ìwé díẹ̀ ma de tun ṣe àdúrà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ń ràn mí lóró láti ju ọkàn mi kí n lè rí oyún ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ sùn kí ìrònú ọjọ́ yẹn, ọkàn mi kó sì lè balẹ̀. Mo tún mọ̀ pé ohun ṣíṣùn kì í ṣe fún ìsinmi mẹ́kẹ́ẹ́, ó mọ tún fún ìlera. Mo máa ń tètè sùn kí n ba lè tètè jí ó ń jẹ́ kó rọrùn fún mi láti tètè lọ ibi iṣẹ́, ó sì jẹ́ ó, ò sì tún dára fùn ìlera ara àti ọkàn. Mo gbàgbọ́ pé èèyàn máa n sùn ní ayé tó yẹ, ayée rẹ̀ yóò dára si. Ọba á sì máa pọ̀ lójoojúmọ́. Bí ẹ fẹ́ bá láti máa sùn dáadáa, ìgbà mìíràn léyìí tí ó bá ti rẹ̀ mí púpọ̀ láti ibi iṣẹ́ tí mo bá ti dé tán tí mo sì ṣe àdúrà, èèyàn inú kíké máa jẹun. Tí mo bá ti wá jẹun tán báyìí, gẹ́lẹ́ mo n sùn. Irú aàwon aago yí le jẹ́ bí aago mẹ́ẹ̀san sí aago mẹ́ẹ̀san àbọ̀. Èmi n sùn tó bá ti rẹ̀mí púpọ̀ láti ibi iṣẹ́. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ṣi máa n ṣẹlẹ̀ wípé bóya mo fẹ́ wo fíìmù kan tí mo n wò ó sì lárinrin nítori náà n o fẹ́ fi ilẹ̀ n ó fẹ́ wòó tán, tàbíí ó ní àwọn nkan tí mò n se lórí i fóònù tí mo fẹ́ parí. Ọ̀pọ̀ ìgbà yìí á jẹ́ pé ní ọjọ́ kejì rẹ̀, mi ò ní lọ ibi iṣẹ́. Ohun yóò wà fún mi láyè láti lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe dáadáa. Tó bá ti wá n di ní ago méjìlá, èmi ó wá lọ sùn. Tó bá wá di àárọ̀ ọjọ́ kejì, màá fi ríbi sùn dáadáa tó wá di pé ilẹ̀ mọ́ nígbà tó bá ti ṣe wípé èmi ò ní lọ sí ibi iṣẹ́.